Onírúurú ọnà ni mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́. Ìrànlọ́wọ́ sì pé oríṣiríṣi, ó sì dá lé lórí irú ìrànlọ́wọ́ tí ènìyàn bá fẹ́ ní àkókò náà. Ìrànlọ́wọ́ ń gbà mí, ó lè jẹ́ bóyá bí i owó tàbí ó jẹ́ oúnjẹ, ó lè jẹ ohunkóhun. Kódà pàápàá, tó bá jẹ́ pé ẹgbẹ̀rún kan náírà le è hun fún ẹlòmíràn ní àkókò tí ó nílò rẹ̀ jùlọ. Irú ìrànlọ́wọ́ bí ó máa tóbi lójú ènìyàn, a sì mọ rírì rẹ̀ a sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Ìrànlọ́wọ́ pé oríṣiríṣi, èmi gẹ́gẹ́ bí ènìkàn, mi ò kì í lọ́ra láti ran ẹlòmíràn lọ́wọ́. Àyàfi tí ń kò bá lóre ọ̀fẹ́ àti ran ènìyàn lọ́wọ́ ní àkókò náà. Botilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ tí àwọn ènìyàn máa ń fẹ́, òun ni ìrànlọ́wọ́ owó. Kì í dẹ ṣé gbogbo ìgbà ni èmi náà máa ń ní owó lọ́wọ́. Àìmọye ìgbà tó jẹ́ wípé iye tó wà lọ́wọ́ mi, màá ti gbé iṣirọ̀ le. Elé ni màá fi wọ mọ́tò, elé ni màá fi jẹun títí di ìgbà tí owó mi màá fi wọlé. Ṣùgbọ́n tí owó yẹn bá wà lọ́wọ́ mi, màá ṣe ìrànlọ́wọ́. Tí kò bá sí, màá sọ fún ènìyàn wípé kò sí agbára lásìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ táwọn ènìyàn nílò, òun ni ìrànlọ́wọ́ owó. Ṣùgbọ́n èyí tí ò bá kì í ṣe tówó, èmi ti, èmi ti ẹ̀ wá ní ore ọ̀fẹ́ kan láti lè farasiṣẹ́ fún ènìyàn. Pé ẹyan kan ń ṣàárẹ̀ nítòsí ọ̀dọ̀ mi ni o, àbí eyan kan nílò ìrànlọ́wọ́ nípa tàwọn ọmọ ẹ ni o. Òun, yóò ń kó lè jẹ́ mo ṣetán láti farasiṣẹ́ fún ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi. Nítorí èmi mọ̀, èmi gbàgbọ́ wípé ẹni tó súnmọ́ mi ní àkókò yẹn, òun lẹ̀nìkejì mi. Àwọn èèyàn mi, àwọn ẹbí mi tí ó jìnnà síbi tí mò ń gbé. Mi ò lè sọ wípé torí pé àwọn ò sí nítòsí, mi ò ní ṣe ìrànlọ́wọ́. Torí tí èmi bá ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó wà nítòsí ọ̀dọ̀ mi ní àsìkò yẹn, nígbà yẹn ni èmi náà máa rí ìrànlọ́wọ́ gbà tó bá di ọjọ́ mìíràn. Nítorí náà mi kò sáàbà fi ríran àwọn ènìyàn lọ́wọ́ falẹ̀. Pàápàá jùlọ tí mo bá lóre ọ̀fẹ́ àti ṣe. Tó bá wá tún wá jẹ́ wípé èyí tí kò ní ìdí, èyí tí kì í ṣe bí ìrànlọ́wọ́ owó tó jẹ́ pé ìrànlọ́wọ́ tí ènìyàn fẹ́ fi ara ṣe ni, mi ò tiẹ̀ kì í fi irú ẹ falẹ̀ rárá.

Bí ó tilẹ̀ jẹ́ pé mi ò ní àwòrán nínú ilé mi, mo dẹ̀ mọ̀ wípé ó ṣe pàtàkì. Boya nítorí pé mi ò kọ ìyìn, n kò ń ṣe obìnrin. Àwọn obìnrin ni mo mọ̀ pé wọ́n máa ń wo àwòrán, wọ́n á ti ètù mú, eeh jígí yẹn wọ́n á tún mú sínú, sínú àpamọ́ wọn wọn nígbà tí wọ́n bá fẹ́ jáde. Èmi gẹ́gẹ́ bí ọkùnrin, n kò láàyè púpọ̀ láti mú n wo ara mi àbí mo ń wo àwòrán. Kò sí ààyè fún mi rárá. Iṣẹ́ tí mo ní lójọọ́ ó pọ̀ fún mi ju kí n máa wo àwòrán lọ. Àwọn mìíràn wọ́n ti e lè jókòó sí díẹ̀ ki wọn ma wo, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà n kò ráyè láti máa wo àwòrán. Wíwo àwòrán ó jẹ́ fún mi bí ìgbà tí ẹ̀yàn bá ń fi àkókò ṣòfò nìyẹn, àbí kí igbàti mo ń wo ara mi nínú àwòrán. Mí òókan wó ju àwòrán, n kò ní ààyè fún rárá.

Àwọn Yorùbá bọ̀, wọ́n ní ìmọ́tótó, ó lè borí gbogbo ààrùn. Fífọ ọwọ́, ó jẹ́ ara ìmọ́tótó. Kò sí iye ìgbà tàbí a, mo lè sọ wípé ìgbà bá èlò yẹ kí èèyàn máa fọ ọwọ́. Pápá jù lọ ẹni tó ń jẹ òṣìṣẹ́, tó ń ṣiṣẹ́, tó ń fọwọ́ yẹn ṣiṣẹ́, tó ń lọ sókè lọ sódò, tó sì jẹ́ wípé lẹ́nu iṣẹ́ yẹn ó ṣe ṣe kó fẹ́ jẹun, kó fẹ́ mú ọwọ́ lọ sẹ́nu. Irúfẹ́ ẹnìbẹ̀, o gbọdọ̀ máa fọ ọwọ́ rẹ ní gbogbo ìgbà. Èmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ, n kò fi ń fi ọwọ́ fífọ̀ falẹ̀ nítorí wípé tí mo, mo mọ wípé tí mo bá fọ ọwọ́ mi náà ni mo máa le borí ààrùn oríṣìíríṣìí. Àwọn ààrùn yẹn wà tí a kò lè fojú rí tó jẹ́ pé àkọ́ńtẹ́ mo máa fọ ọwọ́ kó káàkiri. Ṣùgbọ́n tí èèyàn bá ti jẹ́ kí ìwà fífọ ọwọ́ dédé àbí ní gbogbo ìgbà kó mọ lára, kò ní rọ̀ ọ lóju. Fífọ ọwọ́ dára lọ́pọ̀lọpọ̀, ó sì máa ń jẹ́ kí èèyàn wà ní àlàáfíà, kò sì ní jẹ́ kí èèyàn tètè dùbúlẹ̀ àìsàn nítorí pé ó jẹ́ ara ìwà ìmọ́tótó. Ìyán lọ síta, ó lọ ṣiṣẹ́. Ó wá wo pé, "à mí ò fi òóò ọwọ́ mi, ọwọ́ mi mọ́." Ohun tí ojú ẹ rí, ojú lè rí wípé ọwọ́ yẹn mọ́ ṣùgbọ́n àwọn kòkòrò kan wà tí a kò lè fojú rí tó jẹ́ wípé tí à bá fi ọwọ́ bẹ́ẹ̀ jẹun, ó máa jẹ ààrùn, ó sì lè, ó sì léwu lọ́pọ̀lọpọ̀. Ní tèmi o, mi ò lè ka iye ìgbà tí mò ń fọ ọwọ́ mi lóojọ́. Níwọ̀n ìgbà tí mo mọ̀ wípé ọwọ́ yẹn ni mo fi ń ṣiṣẹ́, ó sì ṣe é ṣe kí ń fẹ́ mú ọwọ́ yẹn lọ sẹ́nu. Gbogbo ìgbà ni màá rí wípé mò ń fọ ọwọ́. Bí a mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ni o, tí máa kí n tó lọ, màá fọ ọwọ́, tí màá tún jáde, màá fọ ọwọ́, mo fẹ́ jẹun, màá fọ ọwọ́, tí màá jẹun tán, màá fọ ọwọ́. Mo ṣiṣẹ́, mo jáde lọ sí ẹ̀ka iṣẹ́ kan, à, ohunkóhun yóò òun kí ń lè ṣe. A sáà rí wípé mò ń fọ ọwọ́ mi, ó mọ́ tónítóní.

Ilé ìjọsìn ni mo fẹ́ràn láti máa lọ jù. Nítorí wípé ní ibẹ̀, máa lú re ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó lè tún ayé mi ṣe, tó máa tọ ipasẹ̀ ayé mi, tí ó ní jẹ kí n ṣe ẹsẹ̀ gbé. Ní ibẹ̀ ni mo fẹ́ràn láti máa lọ jù. Nínú bíbélì, o ní orin Dafidi, o ti ẹ sọ fún wa wípé, "Inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa." Ilé ìjọsìn ni mo fẹ́ràn láti máa lọ jù. Tí mo bá ti lọ ibi iṣẹ́, láti ọjọ́ Ajé títí di ọjọ́ ẹtì, tí mo sì sinmi ní ọjọ́ àbámẹ́ta. Ọjọ́ àìkú kì í ṣe ọjọ́ ìsinmi, màá lọ sí iwájú Olúwa ẹlẹ́dàá mi, Ọlọ́run ọ̀run àwọn ayé tó dá mi sí, tó pa mí mọ́ táyàtáyà, tọmọ́tọmọ, tẹbitẹbi. Màá lọ síbẹ̀ láti lọ ìjọsìn. Kì í ṣe ọjọ́ àìkú nìkan sì ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ni ọjọ́ Ajé, a máa ní àkókò ẹ̀kọ́ bíbélì. Mo máa ń gbinyanju làti lọ. Nígbà mìíràn tí mo bá kọ̀ sí lọ, mo máa ń darapọ̀ lórí ẹ̀rọ alátagbà bí wọ́n bá máa gbó ohun gbogbo tí olùṣọ́-àgùntàn ń sọ. Àsìkò láti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó dára lọ́pọ̀lọpọ̀ láti wà níbẹ̀. Ibẹ̀ ló wù mí, ni mo fẹ́ràn láti máa lọ jù. Nítorí ibẹ̀ ni ó máa ń mú mi súnmọ́ ẹlẹ́dàá mi tí ó sì máa ń mú mi wà ní ipò ìrẹ̀lẹ̀ kí n sì lè pèsẹ ara mi sílẹ̀ fún ilé ológo ọjọ́ iwájú.

Ó ti pẹ́ díẹ̀ tí mo lọ sí ilé oúnjẹ nítorí wípé kò mọ́ mi lára láti máa ra oúnjẹ jẹ ní ìta. Kí n máa dá ina oúnjẹ tí mo fẹ́ jẹ nínú ilé ó ti tẹ́ mi lọ́run. Èrèdí sì ni wípé fún ara mi ni mo dá. Mo mọ ohun tí mo fi sè, mo sè ní bí ó ṣe máa tẹ́ mi lọ́run. Iyọ̀ níwọ̀nba àti gbogbo àwọn ajílẹ̀ àti gbogbo àwọn ohun, ohun èlò ọbẹ̀ tí mo fẹ́ fi ṣi, mo fi si níwọ̀n tún wọ̀n si. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí a máa ń rà ní ìta tàbí tí a máa ń rà ni abẹ. Táa máa ń rà káàkiri, ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ wọ̀nyíi nígbà mìíràn iyọ̀ lè pọ́ ju, nígbà mìíràn wọ́n lè kó àwọn èròjà mìíràn si tí kò ṣe ara lóore. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ yii dẹ̀ tún lè fa àìsàn sínú àgọ́ ara. Èmi gẹ́gẹ́ bí ẹnikan kò rò mí lójú láti dáná oúnjẹ. Iná dídá kò rò mí lójú rara àti rara. Nítorí wípé mo mọ̀ wípé tí mo bá farabalẹ̀ tí mo dá ina oúnjẹ mi, màá sè bó ṣe dára tó sì máa tẹ́ mi lọ́run. Tí ó sì ní sí wípé bóyá ó ṣe ǹnkan kan ṣe àbí kò dára tó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí wọ́n ń tà ní ìta yẹn nígbà mìíràn àwọn ìmọ́tótó tó yí wọn ká ó máa ń kú diẹ́ kaà tó o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé oúnjẹ wọ̀nyíi àwọn mìíràn wọ́n lè, wọ́n lè gbé oúnjẹ sí ẹ̀gbẹ́ ọ̀nà. Wọ́n lè máa ta jà ẹlẹ́gbẹ̀ẹ́ ilé, ilé, ilé ìdáná mìíràn tàbí, ilé ìgbọ̀nsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó jẹ́ wípé àwọn ohun ìríra tó máa ń wà ní ibi tí wọ́n ti ń dáná yẹn nígbà mìíràn, tí ènìyàn o bá là mọ̀júkúrò kò ní lè jẹun. Nígbà mìíràn èmi gẹ́gẹ́ bí enikan mi o tí ẹ ni lè jẹ ó máa ń mú àyà rìn mi ni. Tí mo bá rí àwọn àdúgbò tí wọ́n ti ń dá ina oúnjẹ tí wọ́n ń tà fún àwọn ará ata, àwọn nǹkan wọ̀nyií ló mú mi kí ń máa fi ara balẹ̀ dá inú oúnjẹ mi nínú ilé. Mi ò tiẹ̀ lè rántí ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìta. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń dáná oúnjẹ fún ara mi ni.

Mo ní àkókò fún ohun gbogbo. Àkókò iṣẹ́ máa ṣiṣẹ́, àkókò ìsinmi máa sinmi. N ò ní fi àkókò iṣẹ́ kí n máa fi sinmi. N ò sì ní fi àkókò tó yẹ kí n fi sinmi kí n máa fi ṣe iṣẹ́. Mo ríi wí pé mo pín dọ́gba dọ́gba, gbogbo ẹ̀ sì ń lọ létò létò àti lẹ́sẹ̀ ẹ̀sẹ̀. Torí tí nǹkan bá pọ̀ ju nǹkan lọ, ó máa fà, ó máa fà, ó máa wọ́n. Ara ló ń fàbọ̀ sí, ó máa fàbọ̀ sí mi lára. Nítorí náà, mo ní àkókò fún ohun gbogbo tí mo máa ń ṣe. Àkókò iṣẹ́ máa ṣiṣẹ́, àkókò eré ká ṣeré, àkókò ká sinmi máa sinmi. Nítorí náà mo fi ìdọ́gba sí iṣẹ́ àti ìgbésí ayé. Ọ̀rẹ́ mi kan ti è máa ń sọ ọ̀rọ̀ kan. Ó ní ọmọ tó bá ṣiṣẹ́ déédé, ó yẹ kó lásìkò ìgbádùn. Bẹ́ẹ̀ ni tí èèyàn bá ṣi ṣe wàhálà tó ti lọ sókèsódò, tó bá tó àkókò láti wá sílé láti sinmi, kó sinmi ní àkókò yẹn. Bó ti lè jẹ́ wí pé láwọn iṣẹ́ tí à ń ṣe láyé òde òní, lẹ́yìn tí a bá ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ níbi iṣẹ́, àtún ṣe gbé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àtún gbé wá lé lórí ẹ̀rọ ayárabiaṣa wa, àtún sì máa ṣe àwọn iṣẹ́ yẹn lọ ẹ̀rí. Ṣùgbọ́n labẹ bó ti lè wù kó rí. Kò bá jẹ́ wí pé wọ́n ní kí n lọ tẹ̀síwájú láti máa ṣe iṣẹ́ yẹn ní ilé nítorí pé a fẹ́ parí iṣẹ́ yẹn kó tó di àsìkò kan. Óun yóò wù kí wọ́n lè sọ tó bá tó àkókò fún mi láti sinmi. Màá fi ohun gbogbo tí mò ń ṣe sílẹ̀, màá sì ríi wí pé mò ń lọ sinmi. Fún àpẹẹrẹ níbi iṣẹ́ wàá ń sin, nínú oṣù méjìlá tó wà nínú ọdún, oṣù kan ṣoṣo lá lóri ọ̀fẹ́ láti lọ sinmi. Àwọn mìíràn tó bá gba oṣù yìí, yálà kí wọ́n lọ sílé, kí wọ́n lọ sinmi. Wọ́n á tún fi oṣù yìí, wọ́n á tún máa lọ fi ṣàwọn iṣẹ́ mi pẹ́ pẹ́ pẹ́. N ò lè bá wọn wí torí wípé kò ì tí ì jọra wọn. Lọpọ̀lọpọ̀ wọn náà fi ń ṣe ìṣe kún ìṣe. Ṣùgbọ́n ní tèmi, mo ń fi ìdọ́gba sí iṣẹ́ àti ìgbésí ayé. Mo ní àkókò tí mo gbọ́dọ̀ wà pẹ̀lú àwọn ọmọ mi. O ní àkókò tí mo gbọ́dọ̀ wà pẹ̀lú ẹbí mi. O ní àkókò tí mo gbọ́dọ̀ pè wọ́n lórí ago ká sọ̀rọ̀. Ohun gbogbo ní àkókò wà fún tí mo sì máa ń ṣe, bo ṣe yẹ kí n ṣe. Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ó ṣe pàtàkì fún gbogbo ènìyàn. Èmi máa ń fi, èmi ń fi ìdọ́gba sí, mo sì ní àkókò fún ohun gbogbo. Àkókò iṣẹ́ máa ṣe iṣẹ́, àkókò kí n sinmi máa sinmi, àkókò eré máa ṣeré. Bo ti lè jẹ́ wí pé nígbà mìíràn tí n kò bá kó ara mi ní ìjánu, eré ó lè fẹ́ pọ̀ ju iṣẹ́ lọ tàbí kí àsìkò eré kó jẹ́ díẹ̀ nínú àsìkò iṣẹ́. Ṣùgbọ́n èmi náà ti ríi wí bẹ́ẹ̀, mo sì ti ń kó ara mi ní ìjánu. Mo sì ti ń ríi wí pé nǹkan tí mo bá ní mo fẹ́ ṣe ní àsìkò báyìí kó jẹ́ ṣíṣe, ó sì ń ṣiṣẹ́, ó sì ń lọ dáradára fún mi.

Bó ti lè jẹ́ wípé ní apá ọ̀dọ wa, ní orílè èdè tí àwa wà yìí, a kìí sábà lo ìgbóná jẹ́jẹ́ nínú ilé. Ṣùgbọ́n ní àwọn ibi kan ní orílè-èdè wa bakan náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ibẹ̀ máa ń tutù, tí wọ́n sì nílò irúfẹ́ àwọn nǹkan báyìí. Ṣùgbọ́n ní tèmi, ìgbóná jẹ́jẹ́ tí ó máa ń lo igi tí a máa ń fi igi tàbí èédú tí a máa kó si tó máa ra ma kẹ́, tí òru tó bá sì ń jáde láti bẹ̀, a máa dapo mọ́ atẹ́gùn tó wà nínú ilé, inú ilé a sì rárá máa gbóná níwọ̀nba. Ó ti lè jẹ́ wípé, ó fẹ́rẹ̀ jẹ́ wípé ayé àtijọ́ ni wọ́n máa ń lo irú ìgbóná jẹ́jẹ́ yìí, ṣùgbọ́n owó rẹ̀ kò fani lápò ya, ó sì rọrùn láti gbé sínú ìyàrá bí i ado gan-an ni. Wọ́n á ti ṣe ní ṣe wípé kò ní jẹ́ ohun tí ó máa mú ọwọ́ dọ̀tí tàbí ènìyàn máa máa ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, o máa nílò àtúnṣe lóòrèkóòrè torí bí igi inú ẹ ṣe ń jó tí àwọn èédú yẹn sì ń kẹ́, o máa nílò kí èèyàn máa tún gbogbo ibi tí ó bá wà ṣe. Ṣùgbọ́n ìgbóná jẹ́jẹ́ yìí ó dára lọ́pọ̀lọpọ̀. Láàárín ìgbà díẹ̀, gbogbo inú ilé ti gbóná, níwọ̀nba bí èèyàn ṣe fẹ́ kí ó rí.

Lílo àkókò pẹ̀lú ẹbí mi ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àkókò tá n lọ lẹ́nu iṣẹ́ ó pọ̀ síbẹ̀síbẹ̀, íwọn ba àkókò tí mo bá ní láti lò pẹ̀lú ẹbí mi, mo máa ń lò dáradára. Màá béèrè lọ́wọ́ àwọn ọmọ mi kíni wón ṣe ní ilé ìwé, kíni olùkọ́ wọn kọ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà mìíràn olùkọ́ wọn máa kọ wọn lórín, wọn a kọ èmi náà lórín yẹn. A máa ń ní àkókò ìdárayá papọ̀ pẹ̀lú àwọn ọmọ mi. Àkókò tí mo bá lò pẹ̀lú ẹbí mi, mo máa ń fi àkókò náà, mo máa ń fi runú jinlẹ̀ lórí ìhùwàsí àwọn ọmọ mi kọ̀ọ̀kan kí n mọ ohun tó kù díẹ̀ kí a tòó nínú ayé wọn, kí n mọ ibi tí wọ́n ti ń ṣe dáradára, kí n mọ ibi tí mo máa nílò láti bá wọn wí ní àwọn ohun kan tí wọ́n ń ṣe tí kò dára tó. Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ àkókò táa máa ń lò fún àdúrà tí báa ń wà ní ilé pẹ̀lú àwọn ọmọ mi. Mo máa ń rí wípé a ní àkókò ìdákẹ́jẹ́, àkókò àdúrà, àkókò táa máa fi ka bíbélì papọ̀. Màá ṣe ohun tí máa, tí máa rí wípé wọ́n á máa ń rántí ní gbogbo ìgbà tí n kò bá sí ní ilé tó jẹ́ wípé wọ́n á rántí pé à ká ní bàbá wa bá wà ní ilé, à bóyá ǹkan báyìí ni a bá máa ṣe lọ́wọ́lọ́wọ́. Àì jẹ́ kí ó jẹ́ ohun tí ó wú ni lórí, tí ó wù wọ́n láti ṣe. Àkókò pẹ̀lú ẹbí mi máa ń jẹ́ àkókò tí èmi pàápàá máa ń nọ̀gà láti, máa ń fẹ́ kí ó wá. Bó tilẹ̀ jẹ́ wípé ibi tí mo ti ń ṣiṣẹ́ jìn, kìí ṣe gbogbo ìgbà ni mo máa ń lọ sí ilé. Ṣùgbọ́n lẹ́ẹ̀kon kan tí mo bá lọ sí ilé, màá rí wípé wón ní ìmọ̀lára wípé mo ti wà ní ilé pẹ̀lú wọn. Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ àkókò tí ó máa ń wù mí láti lọ sí ilé tí mo máa ṣin fẹ́ kí irú àkókò bẹ́ẹ̀ kí ó máa wà ní gbogbo ìgbà bó tilẹ̀ jẹ́ wípé kò ṣe é ṣe nítorí iṣẹ́ kò ṣe é máa ṣe. Ṣùgbọ́n lẹ́ẹ̀kon kan tí mo bá lọre ofẹ́ láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi, a kọrin, à dárayá, à ka bíbélì, à gbadura papọ̀ àti ẹ lè nasẹ̀ jáde ládúgbò ká ṣeré jáde èyí tó jẹ́ wípé tí ó bá jẹ́ pé mi ò sí ní ilé ó máa ni ra fún àwọn àti màmá wọn láti ṣe gbogbo àwọn ǹkan wọ̀nyí. Àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ àkókò tí èmi pàápàá máa ń wojú fojú sọ́nà sí nítorí pé ó jẹ́ àkókò ìsinmi pàápàá láti sinmi kúrò lẹ́nu iṣẹ́ kí n sì fara mọ́ àwọn ẹbí mi.

Mo máa ń fẹ́ràn láti gbọ́ àwọn orin ẹ̀mí, àwọn orin tí ó fi ògo fún Ọlọ́run, àwọn orin tó ń kí oríkì Ọlọ́run, àwọn orin tí ó ń yin Ọlọ́run lógo. Irú àwọn orin bẹ́ẹ̀ ló máa wù mí láti gbọ́. Nígbà mìíràn mo lè jí ní òwúrọ̀, mà kàn tí ẹ fi àwọn orin yẹn sí ni. Tí wọ́n á sì máa kọ orin oríṣiríṣi nípa ìyìn. Àwọn mìíràn wọ́n á máa lùlù, àwọn mìíràn wọ́n á pàtẹ́wọ́. Ó tiẹ̀ lè má jẹ ní èdè Yorùbá, nígbà mìíràn ó lè dé jẹ ní èdè Igbo tàbí èdè Hausa. Èdè yùn ko lè jẹ tó bá sáà ti jẹ́ orin tí ó fi ògo fún Ọlọ́run. Mo tún máa ń fẹ́ràn àwọn orin ìyìn, àwọn orin ìyìn tó jẹ́ wípé ká kàn sáà tí ẹ máa yin Ọlọ́run lógo, ká máa dúpẹ́ lọ́wọ Ọlọ́run tí ènìyàn á ti sọnù nínú ẹ̀mí. Irúfẹ́ àwọn orin bẹ́ẹ̀ ni mo máa ń fẹ́ láti máa gbọ́. Àwọn orin tó jẹ́ wípé ó máa ń mú ọkàn mi gbọgbẹ́, tó máa ń mú mi yẹ ọ̀nà mi wò láti súnmọ́ Ọlọ́run sí. Irúfẹ́ àwọn orin bẹ́ẹ̀ ni èmi máa ń fẹ́ láti gbọ́. Mo fẹ́ràn orin lọ́pọ̀lọ́pọ̀. Orin sì dára. Ó dàbí oúnjẹ ẹ̀mí, ó ń jẹ fún ọkàn, bẹ́ẹ̀ ni orin jẹ́. Tí ènìyàn bá jẹ́ ẹni tí ó ń kọ orin, tí ó sì ń gbọ́ orin àwọn ẹlòmíràn, pàápàá jùlọ àwọn orin tó fògo fún Ọlọ́run. Irúfẹ́ ẹni bẹ́ẹ̀, inú á máa dùn. Tí inú èèyàn bá ṣe ń dùn ní gbogbo ìgbà, ẹ̀mí á gùn. Ṣùgbọ́n tó bá yí pé gbogbo ènìyàn ń fajú roko kọ orin, inú ẹ ò dùn, irú ẹni bẹ́ẹ̀ kò lè pẹ́ láyé. Nítorí náà mo fẹ́ràn láti máa kọ orin, láti máa fi ìyìn fún Ọlọ́run. Àwọn orin kan wà tó jẹ́ wípé àwọn dùùrù àti àwọn ohun orin mìíràn ni wọ́n máa ń má tẹ̀ tí wọ́n bá ń kọ irú àwon orin bẹ́ẹ̀. Tàbí ó lè jẹ́ pé dùùrù nìkan ló máa máa kọ orin yẹn, tí èèyàn á sì máa fi ọkàn bá orin yẹn lọ. Mo fẹ́ràn irú àwọn orin báwọ́n yẹn. Orin èyí kò lè jẹ tó bá ti jẹ́ èyí tí ó fi ògo fún Ọlọ́run. Mo fẹ́ràn láti máa gbọ́ wọn.

Mo fẹ́ràn àkókò òwúrọ̀ nínú òjò láti nǹkan bí agogo mẹ́rin òwúrọ̀ sí bí ago mẹ́fà. Àsìkò yìí ó jẹ́ àsìkò tí mo fẹ́ràn jù lọ. Èrèdí sì ni wípé ní àsìkò yìí tí mo bá ti jí, àsìkò àdúrà ló máa ń jẹ́ fún mi. Nígbà náà ni mo máa ṣàṣàrò. Mà á kọ́kọ́ jí, mà á gbàdúrà, mà á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pa mí mọ́ tó dá mi sídi ọjọ́ yẹn, àkókò yẹn. Mà á wá mú gègé mi, ohun gbogbo tí mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn, báwo ni mo ṣe fẹ́ ṣe é. Ó jẹ́ àkókò tí mo máa ń ṣètò, tí mo máa ń gbaradì láti ṣe ohun gbogbo tó wà níwájú mi fún ọjọ́ yẹn. Tí mo bá ti fi àkókò yẹn falẹ̀ tàbí mo pẹ́ kí n tó jí, tí èmi ò bá ṣe nǹkan tó yẹ kí n ṣe lásìkò yẹn, nígbà mìíràn tí ilẹ̀ ọjọ́ yẹn máa fi ṣú, mo tiẹ̀ lé máa ṣe nǹkan tí ó ní ìtumọ̀. Nítorí náà àkókò òwúrọ̀ yẹn láti nǹkan bí agogo mẹ́rin òwúrọ̀ sí agogo mẹ́fà tó jẹ́ pé àkókò yẹn ni mo máa ń fi gba àdúrà, àkókò yẹn ni mo máa ń fi ṣètò ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ yẹn, à, nítorí náà ó máa nira fún mi kí ènìyàn kan kan tiẹ̀ pè mí lórí ago ní nǹkan bí ago mẹ́wàá àbáà ago mọ́kànlá pé "yá o, nǹkan báyìí wà o, ká lọ ṣe ilé yìí o" tó jẹ́ pé àwọn nǹkan tí mo ti là ká lẹ̀ pé mo fẹ́ ṣe, mi wà ní lóre òfe à ti ṣe mọ́, ó máa nira fún mi lọ́pọ̀lọpọ̀. Nítorí náà àkókò yẹn, agogo mẹ́rin sí agogo mẹ́fà lórùrọ̀ mà á ti fi ṣètò bí mo ṣe fẹ́ lò ọjọ́ yẹn tí n ò ti fi ní ṣí àkókò mi lò. Àkókò yẹn ni mo fẹ́ràn jù lọ nínú òjò.

Rárá o, mi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Iṣẹ́ ìta gbangba jẹ́ iṣẹ́ tó le. Ó tẹ́ mi lọ́rùn kí n wà nínú ọyẹ́ kí n máa ṣiṣẹ́ mi jẹ́ẹ́jẹ́. Ó sì lẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mi náà, iṣẹ́ inú ọ́fíìsì ni. Kí n wà lábẹ́ ọyẹ́ kí n rara máa ṣiṣẹ́ mi jẹ́ẹ́jẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn, iṣẹ́ wa kìí gba ká wà nínú ọ́fíìsì. Iṣẹ́ wa máa ń gba wípé ká lọ sí ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ yẹn gangan. Nítorí àwa la máa fún wọn ní ìmọ̀ràn, àwa la máa fún wọn ní àṣẹ, ohun tí a fẹ́ kí wọ́n ṣe àti bí wọ́n ṣe fẹ́ ṣe iṣẹ́ náà. Àwa la máa ya àwòrán iṣẹ́ yẹn sílẹ̀. Àwa la máa sọ iye bí wọ́n ṣe fẹ́ ṣe àti iye tí wọ́n máa wọ̀n nínú iṣẹ́ yẹn, tí iṣẹ́ yẹn máa fi lọ dáradára. Nítorí náà, nítorí pé àwa là ń mójútó iṣẹ́ yẹn ní ìta gbangba, ó máa ń yẹ, ó sì, a sì, ó sì máa pọn dandan. Nígbà mìíràn kí á lọ sí ìta gbangba láti lè lọ wo àwọn tí ó ń ṣe iṣẹ́. Ṣùgbọ́n lẹ́yìn èyí tí mo bá ti mójútó àwọn tó ń ṣe iṣẹ́, tí mo ti fún wọn ní àṣẹ nǹkan tó ẹ́ kan ṣe, tí mo sì ti sọ bí wọ́n ṣe fẹ́ ṣe iṣẹ́ náà fún wọn, mo máa padà wá sínú ọ́fíìsì mi. Iṣẹ́ ìta gbangba kì í ṣe ti iṣẹ́ tí mo yàn láàyò tàbí iṣẹ́ tí mo fẹ́ràn láti ṣe. Ó ti lẹ̀ jẹ́ wípé iṣẹ́ wá ń gbà mí, ìta gbangba náà ni a ti máa ń ṣe wọ́n. Ṣùgbọ́n èmi ò fẹ́ràn iṣẹ́ ìta gbangba. Pápá jù lọ ẹni tí ara e ò bá le tó bá tún wá lọ dúkò sábẹ́ oòrùn tó ń ṣiṣẹ́ lábẹ́ oòrùn, irúfẹ́ ni bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí ó ṣààrẹ̀. Èmi sì ti mọ bí àgọ́ ara mi ti ṣe rí, nítorí ẹ́ ni n kò ṣe fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ní ìta gbangba.

Rárá, kò mọ̀ mí lára láti máa wọ ohun ọ̀ṣọ́. Bi àpẹẹrẹ, èmi gẹ́gẹ́ bí ọkùnrin kí n wá wọ ẹ̀gbà ọwọ́. Ó ti lè jẹ́ wípé láyé òde òní, ó ti ẹ̀ ti wá di gbajúgbajà. Àtọkùnrin àtọbìnrin ló máa ń wọ ẹ̀gbà sí ọwọ́. Wọn á, wọn á wa kọ, wọ́n lè kọ orúkọ ìjọ wọn sí, wọ́n lèèé, àwọn míì máa dàbí owó ẹyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ohun ẹ̀ṣọ́, àwọn míì máa ń fi ẹ̀gbà sọ́rùn, ìlẹ̀kẹ̀ sọ́rùn tàbí sọ́rùn ẹsẹ̀ lóríṣiríṣi lọ́pọ̀lọ́pọ̀ máa ń wọ̀ láyé òde òní. Ṣùgbọ́n gbogbo àwọn ohun ẹ̀ṣọ́ yìí kò wùn mí, kò jọ mí lójú, mi ò gbádùn láti máa wọ̀ wọ́n, kò wú mi lórí, mi ò fẹ́ràn wọ́n rárá. Tí n bá ti múra, tí mo sì ti wà ní tónítóní, ò ti dára. Ohun ọ̀ṣọ́ yẹn n kò fẹ́ràn rẹ̀ rárá.

Rara, ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, ọ̀tọ̀la wọn tó wà ní ẹ̀ka iṣẹ́ tó ń ṣe ìtọ́jú àwọn ọjà, àwọn ọjà tí a lọ rà, tí a fẹ́ fi ṣiṣẹ́, àwọn irinṣẹ́, àwọn ohun jíjẹ, àwọn oríṣiríṣi nǹkan tá nílò lẹ́nu iṣẹ́ àti níbi iṣẹ́, bóyá fún àlejò tàbí fún àwọn ọ̀gá tí wọ́n fẹ́ jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ti ní àwọn tó wà ní ẹ̀ka iṣẹ́ yẹn tó ń ṣe àmójútó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Àwọn ló máa lọ sọ́jà, àwọn ló máa sọ yé nǹkan tán fẹ́ rà àti iye tí ó rà àti, ẹ́, ohun, ẹ́, àti ìwé tí wọ́n kọ fún wọn tí wọ́n fi ẹsẹ̀ tán fẹsẹ̀ mọ́lẹ̀ pé iye báyìí ni wọ́n rà. Gbogbo pátápátá àwọn ènìyàn ló ń ṣe ìtọ́jú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. Àwọn ohun ọjà, àwọn ohun tá ń lò tá fi ń ṣiṣẹ́, ó ti ní àwọn tó wà ní ẹ̀ka iṣẹ́ tí ó ń ṣe ìtọ́jú àwọn nǹkan wọ̀nyẹn. Ṣùgbọ́n èmi ò sí ní ẹ̀ka iṣẹ́ yẹn. Ṣùgbọ́n nígbà mìíràn ní ilé, àwọn nǹkan tí a bá rà náà nínú ilé, mo máa ń ṣe ìtọ́jú ẹ̀. Mo sì máa ń rí wí pé ohunkóhun ò ṣòfò, wọn ò sì ṣe àwọn nǹkan ọjà yìí mọ́kunmọ́kun. Nígbà mìíràn tá bá lórí ọ̀fẹ́ nínú ilé mi, a lè ra àwọn nǹkan ọjà wọ̀nyí tí a fẹ́ lò fún oṣù kan tàbí fún oṣù méjì tàbí fún oṣù mẹ́ta tó sì nílò wí pé ká tọ́jú ẹ̀ dáradára dé bí wí pé tó bá máa fi tó oṣù méjì àbọ́ oṣù mẹ́ta yẹn, àá sì máa rí àwọn nǹkan wọ̀nyẹn lò. Kì í ṣe wí pé ká fowó rọ, owó rẹpẹtẹ rà á ní ọ̀pọ̀ ká lè rí lò fún oṣù mẹ́ta nítorí pé a ò tọ́jú ẹ̀ dáradára. Àwọn nǹkan wọ̀nyí, èmi á sọnù, a ò ní mọ ibi tá fi sí. Ó ti ṣẹlẹ̀ nígbà kan rí, n kò síbẹ̀ kí ó rẹ̀ máa ṣẹlẹ̀ nínú ẹbí mi. Nítorí náà tá bá ti ra àwọn ọjà wọ̀nyẹn, mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ ní ilé. Ṣùgbọ́n ní ibi iṣẹ́, ọ̀tọ̀la àwọn tó wà ní ẹ̀ka iṣẹ́ tó ń ṣe ìtọ́jú àwọn nǹkan wọ̀nyí.

Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó mọ́. Kò dára kí ènìyàn fi ọwọ́ mẹ́wewá jẹun. Ó yẹ kí ènìyàn ní àjẹṣẹ́kù. Eléyìí sì ṣe pàtàkì, nítorí ọjọ́ tí gbangba bá máa dẹ́kun, tí kedere yóò sì bẹ́ẹ̀ wò. Ìgbà mìíràn máa wà tó jẹ́ wípé àwọn nǹkan airo tẹ́lẹ̀ mi lè ṣẹlẹ̀, tó máa nílò kí ènìyàn lọ mú owó tó ti ní ìpamọ́ kó lọ mú jáde. Wọn sì ní wípé, owe Yorùbá kan wípé, ọmọ tó bá ṣipá, òun ni baba ń gbé. Bóyá ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ńṣì, wọ̀n wa nílò owó ní kíákíá bí i ẹgbẹ̀rún márùn Owó tí ènìyàn wání ní ìpamọ́ wá jẹ́ bí i ẹgbẹ̀rún márùn, ó máa rọrùn láti rí ẹni tó fẹ́ yá ènìyàn lówó. Wípé, ẹ jọ ẹ yá mi lówó. Ọ̀rọ̀ kan ló ṣẹ, tí mo sì nílò ẹgbẹ̀rún mẹ́wàá ní kíákíá. Àti ẹ fi sí ètò. Ọmọ mi tó wà ní ilé-ìwé, wọ́n ni ogbọdọ̀ san owó yẹn. Ó sì ti ní ọjọ́ tí wọ́n gbọdọ̀ fi san. Tí wọ́n bá ṣe san lásìkò, ole báńkan mi dè. Irúfẹ́ ǹkan bẹ́ẹ̀, tí ènìyàn fúnra rẹ̀ ti ní owó díẹ̀ lọ́wọ́, ó máa rọrùn àti sọ pé òun fẹ́ yá owó. Àwọn tó fẹ́ yá gan máa mọ̀ pé, ẹni yìí lóòótọ́ ti gbìyànjú ṣùgbọ́n agbára ẹ̀ ò ká ni. Amo tí ènìyàn bá pa owó mọ́, oríṣiríṣi ọ̀nà, ọ̀pọ̀lọpọ̀ àwọn áàpu ti wà, tó jẹ́ wípé wọ́n lè máa bá yín ẹ lè fi owó pamọ́ síbẹ̀. Àwọn ilé ìfowópamọ́ náà ti wà lọ́rìṣìírìṣìí, tí gbogbo wọn náà ti ní áàpù tó jẹ́ wípé kẹ́kan tí ẹ fún wọn ní àṣẹ ni wípé ẹ máa yọ ẹgbẹ̀rún kokan nínú owó mi lójoojúmọ́ kí e máa bami fi pamọ́. Ó ti yàtọ̀ sí ti ayé àtijọ́ tó jẹ́ wípé, a máa lọ ṣe kólo, a máa ma kó owó yẹn sínú ẹ̀, a máa ma fi owó yẹn sínú ẹ̀ lẹ́yọ̀ kokan Ǹkan ti yàtọ̀, ọ̀pọ̀ ti sún. Bí a ṣe lè fi owó pamọ́ láyé òde òní, ó tún ti yàtọ̀ sí ti ìgbà kan. Èmi náà máa ń fi owó pamọ́, kódà paapaa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a tún ń fi iye owó kan pamọ́ nínú áàpù tó jẹ́ pé lójoojúmọ́ ó ti ní iye tí wọ́n máa yọ. Eléyìí náà ìfowópamọ́ ni. Wọ́n sì kọ ọ́ síbẹ̀ wípé lásìkò, ní ìgbà kí ìgbà ta bá nílò rẹ̀, àlòre ọ̀fẹ́ àti ìgbà. Ó ti jẹ́ wípé èlé tí wọ́n ṣèlérí pé wọ́n máa fi fún wa, ta a bá fi ò pamọ́ fún iye ìgbà báyìí, ó ti lè jẹ́ wípé a ò ní rí èlé yẹn gbà tí a bá ní a fẹ́ gba owó wa kó tó di àkókò yẹn. Nítorí náà mo máa ń pa owó mọ́, mo sì máa ń gba àwọn mìíràn níyànjú náà pé kí àwọn náà, kí wọ́n gbìyànjú láti máa pa owó mọ́, torí àkókò tí won máa nílò ìrànlọ́wọ́ yẹn.

Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lèmi fẹ́ràn láti máa jẹ jù. Nítorí ní ibi tí mo gbé dàgbà, tí wọ́n bá ti fẹ́ ro ẹ̀fọ́, ẹ̀fọ́ yìí ni wọ́n sábà máa ń rò. Nítorí náà ẹ̀fọ́ yìí ló mọ́ mi lára láti máa jẹ, mo sì máa ń gbádùn ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nígbà te mi náà sì wá dá wà tí mò ń dàgbé, ó rọrùn fún mi. Tí n bá ti lọ sí ọjà, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ ni màá nawọ́ sí wípé "ẹ jọ, ẹ fún mi lẹ́fọ́ tẹ̀tẹ̀, èló nìdí yìí? Èló nìdí méjì? Èló nìdí mẹ́ta?" Mo fẹ́ràn rẹ̀, mo gbádùn rẹ̀, ó máa ń wù mí láti jẹ ẹ́. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ dára lọ́pọ̀lọpọ̀, òun sì ni mo máa ń jẹ ní gbogbo ìgbà tí mo bá fẹ́ dáná àbí tí mo bá fẹ́ se ẹ̀fọ́. Àwọn nǹkan wọ̀ ta mo fi ń ṣe; ẹja panla, a fi irú síi, a rà kpọ̀mọ̀, màá ṣe tó jẹ́ wípé ó máa dára. Nígbà mìíràn mo lè ro ra fẹ̀gùsì díẹ̀ síi tó maa máa ta ṣánṣán, màá ṣe tó máa dára. Mo bá wá ro ẹ̀fọ́ yìí tán, bóyá àmàlà ni mo fẹ́ rò ní o tàbí mo fẹ́ ro semo, oúnjẹ tó bá wù mí mo lè rò lé lórí. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀fọ́ yẹn, mo máa ń gbádùn rẹ̀ dáradára. Tí n bá sì lò óorẹofe láti gúnyán, níwọ̀nba, maa gúnyán yẹn á fẹ́lẹ́ dáradára. Maa jóko tì, maa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pèsè jíjẹ, màá sì jẹ. Nítorí naa mo ń gbádùn ẹ̀fọ́ tẹ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀, ó dára ó sì ṣàrà lóore, ó ṣàrà lóore, oúnjẹ gidi ni.

Tí mo bá wà nínú ọkọ̀ tí wọ́n ń lọ ibi iṣẹ́ tàbí lọ sí ilé ìjọsìn tàbí mo ní òde tí èmi àti àwọn ẹbí mi tí a fẹ́ lọ, tí gbogbo wa bá ti kó ara wa sínú ọkọ̀ tí a ti múra, a rara fi orin síi. Boya àwọn orin Krìstẹ́nì tàbí àwọn orin ẹ̀mí, àwọn orin tí ó fi ògo fún Ọlọ́run, a rara máa kọrin lábẹ́lẹ̀, a sì rara máa lọ nínú ìrìnàjò wa. Boya emi nìkan ti e ni mo wà nínú ọkọ̀ tí mò ń lọ ibi iṣẹ́, mo lè tó bá jẹ́ òwúrọ̀ ni, mo lè tan ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tó wà nínú ọkọ̀, màá ma gbọ́ àwọn ìròyìn, ìròyìn ǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa, ǹkan tí ìjọba fẹ́, àwọn òfin tuntun tó jáde, àwọn ǹkan tó ṣẹlẹ̀, àwọn ǹkan tí ó jáde nínú ìwé ìròyìn. Wọ́n ti máa ń ṣe ètò kan l'òwúrò l'òwúrò tí mo bá ti ń lọ ibi iṣẹ́. Wọ́n ń pe ètò náà ní kókó inú ìwé ìròyìn. Gbogbo àwọn kókó tó wà nínú ìwé ìròyìn tí ó jáde ní ọjọ́ yẹn, gbogbo rẹ̀ ni wọ́n máa ka lẹ́yọ kọ̀ọ̀kan, tí wọ́n sì máa ní kí àwọn ènìyàn tó bá fẹ́ mọ̀ kúlẹ̀ kúlẹ̀ bí ohun tí ó ṣẹlẹ̀ nínú ìròyìn náà kí wọ́n lọ ra àwọn ìwé ìròyìn tí wọ́n bá dárúkọ rẹ̀ tàbí ìwé ìròyìn tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn wà nínú ẹ̀, wọ́n máa kéde rẹ̀. Mo máa ń fẹ́ràn láti máa gbọ́ àwọn ètò yìí nítorí wípé àwọn tí ó ń ka kókó inú ìwé ìròyìn yìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ni, àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tó kọ́ṣẹ́mọṣẹ́ ni, wọ́n sì mọ iṣẹ́ wọn ní iṣẹ́. Tí n kò bá gbọ́ ìròyìn ní òwúrọ̀, mo ti ní àwọn, àwọn orin mìíràn tí mo máa ń gbọ́, àwọn orin ẹ̀mí, àwọn orin tí ó fi ògo fún Ọlọ́run. Ní kúkúrú tí èmi nìkan bá wà nínú ọkọ̀, mo lè gbọ́, mo máa ń gbọ́ ìròyìn ohun tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè. Tó bá sì jẹ́ èmi àti àwọn ẹbí mi ni a fẹ́ rin ìrìnàjò, a lè fi orin ẹ̀mí sí tàbí ká máa gbọ́ àwọn ìwàásù tí àwọn olùṣọ́ àgùntàn wa ti wà sẹ́yìn kí a máa gbọ́ àwọn ìwàásù bẹ́ẹ̀. Lórí àwọn ìwàásù bẹ́ẹ̀ náà, o tún máa ń mú, o tún máa ń mú, o tún máa ń mú, ó máa ń dára ó sì máa ń mú inú mi dùn.

Ṣíṣe ètò e-mail mi ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ ó sì jẹ́ ǹkan tí mi kò fi fi fàlẹ̀ rárá. Nítorí tí mi ò bá, tí n kò bá gbé ìgbésẹ̀ tí ó múná dóko lórí ṣíṣètò e-mail mi, ohun tó máa túmọ̀ sí ní wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn àtẹ̀jíṣẹ́ tó ṣe pàtàkì sí mi, mo ò ní máa rí àwọn àtẹ̀jíṣẹ́ yẹn kà. A ti dàpọ̀ mọ́ àwọn ilé tí kò ní ìtumọ̀ tàbí tí ǹ kó ní ṣe pẹ̀lú ǹkan tí mo fẹ́. Torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà e-mail mi máa ń kún fún ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ láti onírúurú ibi. Àwọn mìíràn, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn, àwọn àtẹ̀jíṣẹ́ bẹ́ẹ̀ máa ń jẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn ilé iṣẹ́ yẹn fi ń polówó ọjà wọn. Mo fẹ́ lè sọ wípé tí a bá pín gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ tó ń wọ inú e-mail mi sí mẹ́wàá, o fẹ́rẹ̀ ẹ jẹ́ pé mẹ́sàn-án nínú rẹ̀ ló jẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ tó jẹ́ pé ìpolongo àti ìpolówó ọjà ni ó ń sọ̀rọ̀ nípa rẹ̀. Èyí tó jẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ tí èmi ń retí, bóyá àwọn tí mo ti kọ̀wé sí pé mo fẹ́ bá wọn ṣiṣẹ́, tí mo sì ń retí èsì ìdánwò tí mo ṣe pẹ̀lú wọn tàbí èsì ìfọ̀rọ̀wánilénuro tí mo ní pẹ̀lú wọn. Bóyá iṣẹ́ náà ti bọ́ síi, bóyá wọ́n fẹ́ kí wọn bẹ̀rẹ̀ iṣẹ́ náà tàbí ǹkan kan tàbí òmíràn tí mo ń retí láti ọ̀dọ̀ wọn. Tí irú e-mail yìí bá wọlé, nígbà mìíràn ó máa dàpọ̀ mọ́ àwọn e-mail ìpolongo ọjà. Nítorí náà mo máa ń fi ààyè sílẹ̀ tí mo máa ń ṣètò e-mail mi. Àwọn èyí tí ó wúlò, àwọn èyí tó jẹ́ ìpolówó ọjà, kódà àwọn àpò kan wà tó jẹ́ pé nínú àwọn àpò yẹn, gbogbo àwọn e-mail tó ní ṣe pẹ̀lú ìpolówó ọjà, ibẹ̀ ló máa ń wà. Èyí tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe lọ́gán ni a wà lọ́tàn. Mo ti pín sí ìsọ̀rí ìsọ̀rí kí ọmọ kó má ṣe dàpọ̀ ní wọ́ọ̀dù bí èmi ṣe máa ń ṣe ètò e-mail mi nìyẹn. Nípasẹ̀ bẹ́ẹ̀, àwọn àtẹ̀jíṣẹ́ tó ṣe pàtàkì sí mi, mo máa rí kà nígbà tí ó yẹ lásìkò.

Bẹ́ẹ̀ni, ní àìmọye ìgbà ni mo ti lọ bá olùṣètò ẹ̀rọ kó rán mi lọ́wọ́ nítorí mo nílò ìrànlọ́wọ́ rẹ̀ ní àkókò náà. Ọ̀rọ̀ yìí mú mi rán tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká mi tí mò ń lò ní kan bí ọdún mélòó kan sẹ́yìn. Bó tilẹ̀ jẹ́ wípé kó tó di àkókò yẹn, ẹ̀rọ alágbèéká náà tí máa ń fún mi ní wàhálà, kò ń ṣiṣẹ́ dáradára ìgbà mìíràn tí bá fẹ́ pe àwọn ènìyàn, tí bá tẹ ibi tó yẹ kí n tẹ kò ní gbé, àwọn númérì tó yẹ kó gbé wá kò ní gbé wọn wá, gbogbo é awá dojúpọ̀. Mo wá pe ọ̀rẹ́ mi tó jẹ́ olùṣètò ẹ̀rọ, ó mọ̀ nípa ẹ̀rọ alágbèéká, ó mọ̀ nípa rẹ̀ dáradára. Ó wá tú fún àti ẹ̀dọ̀ rẹ̀, ó yẹ gbogbo nǹkan tó yẹ kó yẹ̀ wò, ó sì bá mi ṣètò àwọn nǹkan tó lè ṣe é níwọ̀nba. Ó dàbí ẹni pé nígbà náà lọ́un, ó ní kí n lọ ra kíní jígí tó máa ń wà lójú ẹ̀ wípé kíní yẹn ni ò dára mọ́, pé kò sì ṣiṣẹ́ bí ó ṣe yẹ kó máa ṣiṣẹ́ torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ojú jígí yìí la máa ń tẹ̀ tí a sì máa ń lè ṣe ohun gbogbo nínú ẹ̀rọ alágbèéká mi yẹn. Ṣùgbọ́n nígbà tí mo rí wípé bí ẹ̀rọ náà ṣe máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo nílò ìrànlọ́wọ́ olùṣètò ẹ̀rọ. Mo sì wà rán tí pé ọ̀rẹ́ mi tá tí ẹ jọ ń ṣiṣẹ́ nínú ọgbà yìí, ó mọ̀ nípa ẹ̀rọ alágbèéká yìí dáradára, ẹ jẹ́ kí n pe kó bá mi fojú àgbà wo ẹ̀rọ alágbèéká mi. Torí nígbà náà n kò tíì lò ó lọ́wọ́ láti lọ ra tuntun. Ó wá ṣe pàtàkì fún mi láti tún èyí tí mò ń lò yẹn ṣe. Nígbà tí mo sì pè é, tí mo ṣàlàyé gbogbo bí ẹ̀rọ alágbèéká náà ṣe ń ṣe, òun gẹ́gẹ́ bí olùṣètò ẹ̀rọ lórí ọ̀rọ̀ ẹ̀rọ alágbèéká, kí á ló ti mọ ohun tí ó ń ṣe, ó sì bá mi wá ojútùú sí i.

Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí dáradára. Ṣùgbọ́n ìrìnàjò mi lọ sí ìlú mìíràn tí mo rántí dáadáa tí n kò le gbàgbé. Òhun ni nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ parí ilé ẹ̀kọ́ gíga ti yunifásítì tí wọ́n wá mú mi lọ sí àwọn, pín gbogbo wa lọ sí àwọn ìlú jákèjádò gbogbo orílè-èdè wa wón ń fan wa káàkiri. Nígbà náà ó pọn dandan fún wa ká lọ sin orílè-èdè bàbá wa. Ni ibi tí wọ́n bá ti ní ká ti lọ sin orílè-èdè bàbá wa. A máa ń ṣe ètò, wọ́n ṣe ètò yẹn fún gbogbo àwọn ọ̀dọ́, fún gbogbo àwọn ọ̀dọ́. Tí ó bá ti, wọ́n ń pè é ní ètò àwọn àgùnbánirọ̀. Nígbà náà lọ́hùn, wọ́n wá rán mi lọ sí ìlú àwọn Haúsá òkè-ọya. Nibẹ̀ ni mo ti lọ ṣe àgùnbánirọ̀ mi. Nígbà náà ni mo rántí pé mo lọ sí ìlú mìíràn, ìlú àwọn Haúsá níbi tí n kò ti gbọ́ èdè wọn rárá tí mo sì lọ ṣe àgùnbánirọ̀ níbẹ̀. Mo sì lo ọdún kan gbáko kí n tó padà wá sí ìlú Èkó. Ìrìnàjò náà ó jẹ́ ìrírí ọ̀tún fún mi nítorí wípé kó tó di àkókò náà, n kò rin ìrìnàjò tó gùn tó tó bẹ́ẹ̀ rí tí mo jókòó sínú ọkọ̀ fún dídé-dé wákàtí mẹ́wàá sí méjìlá. Ìrìnàjò lọ sí ìlú àwọn Haúsá òkè-ọya lọ́dún náà lọ ó jẹ́ ìrírí tí n kò le gbàgbé nípa ìrìnàjò náà. Nítorí náà mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn tí, tí mo sì lọ, tí mo lọ ṣe àgùnbánirọ̀ níbẹ̀ ní ìlú àwọn Haúsá ó jẹ́ ìrìnàjò tí n kò le gbàgbé. Ó tẹ́lẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ewu lálàá kọjá nígbà tí a ń lọ sí ìlú náà. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí wípé ìrìnàjò náà kò gbe mi mì. Mo lọ láyọ̀, mo padà bọ̀, mo padà láyọ̀ sí ìlú Èkó.

Tí mo bá lóore ọ̀fẹ́ láti sun oorun ní ọ̀sán, màá sun oorun ọ̀sán. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò kí ń sí ààyè fún mi láti sun oorun ọ̀sán. Nítorí iṣẹ́ òojọ mí, ó jẹ́ ohun tí ó máa ń gbà mí lákòókò lọ́pọ̀lọpọ̀. Kò sì sí ààyè wípé mo fẹ́ máa sùn ní ọ̀sán. Fún àpẹẹrẹ, ní àkókò tó ń fún wa lẹ́nu iṣẹ́ ká lọ sinmi rán pẹ́. Wọ́n fún wa ní àti aago méjìlá àbọ̀ títí di aago kan àbọ̀. Eléyìí jẹ́ wákàtí kan gbáko. Mo mọ àwọn ọ̀rẹ́ mi tajọ́ ń ṣe iṣẹ́ tó jẹ́ wípé tan bá ti jẹun tán báyìí ní àkókò tí a wà ní ìsinmi lẹ́nu iṣẹ́, kò ń ju bí wákàtí kan lọ. Tó bá ti jẹun tán báyìí, tó ń rora ní káwọn sinmi díẹ̀ káwọn tó padà sí ẹnu iṣẹ́. Wọ́n ti mú iná lọ. Ó ti di aago méjì ká tó jí wọn wípé ọ̀rẹ́ aago méjì ti lu o, jẹ́ ká padà sí ẹnu iṣẹ́. Oorun ọ̀sán ó dùn mọ́ wọn ó sì ti mọ́ wọn lára. Ṣùgbọ́n ní tèmi kò rí bẹ́ẹ̀. N kò kín tètè rí oorun sùn. Nítorí náà ló fi jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ sùn, àṣálẹ́ náà ni. Kò sí ààyè fún mi láti sun oorun ọ̀sán.

Bẹ́ẹ̀ni, ètò ṣíṣe nínú ohun gbogbo ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Láàkọ̀kọ́, ó máa ń dín ìnáwó kù. Ẹkéjì, ohun tí èèyàn fẹ́ ṣe, ó ti mọ bí òun ṣe fẹ́ ṣe tí ó fi ní falẹ̀ tí ó sì ní wọlẹ̀. Ṣíṣètò nǹkan ó dára lọ́pọ̀lọpọ̀. Èèyàn kan ò kan tí ẹ lè dìde lóru kan, kó kan tẹ̀ lóru kan ọ̀sán kan. Pé ó yá o, Lágbájá a lọ ìlú Ìbàdàn láì sọ fún mi tẹ́lẹ̀. Mi ò ṣe nǹkan mi bẹ́ẹ̀. Ẹnikẹ́ni tó bá fẹ́ ki n bá òun ṣe nǹkan àbí tó bá fẹ́ gba nǹkan kan lọ́wọ́ mi tàbí tó bá fẹ́ gbé nǹkan kan fún mi, ó gbọdọ̀ ti ṣètò ara rẹ̀ kó ti gbéyẹwò báwo ló ṣe fẹ́ kí n ran òun lọ́wọ́ sí ṣe àkókò yẹn, o jẹ àkókò tí èmi náà tí mo máa ráyè láti lè ṣe ìrànlọ́wọ́. Mo jẹ́ èèyàn kan tó mọ̀ nípa ètò, mo sì máa ń ṣètò gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe. Tí ilẹ̀ bá ti mọ́ ni ma ti máa rò, máa ti máa kọ sílẹ̀ pé nǹkan báà mo fẹ́ ṣe lenìí, nǹkan báà mo fẹ́ ṣe lenìí, nǹkan báà mo fẹ́ ṣe lenìí. Kì í yà ṣe pé kí ẹnìkan kan ti ẹ dè lóru kan ọ̀sán kan, kó kan tìẹ ni pé rárá, rárá jẹ́ ká máa lọ sí Ìbàdàn. Àáà, iṣẹ́ kan wà ní Èkìtì. Rárá, n ò ún ṣe irú èèyàn bẹ́ẹ̀. Mo máa ń fi ààyè sílẹ̀ láti ṣètò kí n dẹ̀ tó gbé ìgbésẹ̀. Mo máa ń ronú, mo máa ń gbàdúrà lé lórí kí n tó gbé ìgbésẹ̀ kankan.